Ṣíṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé, ó jẹ́ ǹkan tó ní agbára púpọ̀ tó sì nílò kí ẹ̀yin ó fi làákàyè sí gbogbo tí ẹ̀yin bá fẹ́ ṣe àṣìṣi àti láti fi ètò sí tí ó fi le bá rí tọ́gbàtóbà tí ẹ̀yin ó fi ní ṣiṣẹ́ ju, tó sì tọ́ fi ní sí ìgbádùn ayé ju, tó wà gbàgbé iṣẹ́. Gbogbo ǹkan ló lásìkò. Àwọn olóyinbo máa ń pè ǹkan ní time management. Ìfi ètò sí àkókò. Ìfi ètò sí àkókò jẹ́ ǹkan tí ó lágbára púpọ̀ tí ó nílò kí ẹ̀yan ó fi ara balẹ̀, kí ó nílò kí ẹ̀yin ó ṣètò pé báyìí, ǹkan báyìí ni mo fẹ́ ṣe ní àsìkò báyìí. Ìṣe ní àsìkò díẹ̀. Tí ẹ̀yan bá wá yọ àsìkò iṣẹ tán, àwọn àkókò tó kú ó fàyè gbá kí ẹ̀yin ó lo ìgbésí ayé ẹ̀yan, bò ṣè wu yan. Àmọ́ kí ẹ̀yan ó mọ ṣeré ní àsìkò iṣẹ àbi kí ẹ̀yan ó mọ igbafẹ́ ní àsìkò tó yẹ kí ẹ̀yan ó ṣiṣẹ́. Ẹ̀yan ń fi àkókò ìgbésí ayé ẹ̀yan, ẹ̀yan fi ń tàfàlà nù. Torí náà, èmi o, àkókò ni màá máa ń fi sí gbogbo ǹkan tí mo bá fẹ́ ṣe. Àsìkò iṣẹ, èmi kì í ṣeré. Àsìkò eré náà dẹ̀, a fi iṣẹ́ ṣẹlẹ̀.

Àkókò ọdún tí èmi fẹ́ràn jù lọ, òun náà ni àkókò ọdún tí àwọn Mùsùlùmí máa ń pè ní ọdún ìlẹ̀ya. Èmi fẹ́ràn àkókò ọdún yìí púpọ̀ púpọ̀ nítorí pé yàtọ̀ fún pé ó jẹ́ ìjọsìn. Lẹ́yìn tí Ọlọ́run bá pa á láṣẹ, tó ṣe pé tí ẹ̀dá bá mu gbogbo òfin ibẹ̀ tó mú ṣẹ, è oore tó pọ̀ ni ó wà níbẹ̀. Yàtọ̀ fún eléyìí, èmi nífẹ̀ẹ́ ọdún ìlẹ̀ya tí à ń pè ní Eid-el-Adha ní èdè lárúbáwá nítorí pé ọdún náà jẹ́ ọdún tí ó máa ń kó gbogbo ẹbí papọ̀. Ó máa ń kó gbogbo ará pọ̀, ó máa ń kó gbogbo ẹbí pọ̀ torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹbí tí wọ́n ti ríra wọn lọ́jọ́ tó ti pẹ́, ọ̀pọ̀lọpọ̀, e, ọmọ ilé tí wọ́n ti ríra wọn tí ó ti ṣe díẹ̀. Àsìkò yìí máa ń fún wa ní àǹfààní láti fi pàdé, láti fi rí ẹ̀gbọ́n, ẹ̀gbọ́n o rí àbúrò, àbúrò o rí ẹ̀gbọ́n, ọmọ o rí ìyá, ìyá o rí bàbá, ìyá o rí bàbá, ọmọ o rí bàbá, bàbá náà o sì rí ọmọ. Inú gbogbo ẹbí ó dùn, wọ́n ń ju ayọ̀, wọ́n ń yọ àjọyọ̀, wọ́n ṣe àjọyọ̀ tí oníkálùkù yóò sì tọ́mọ ara wọn ṣe dáadáa. Kódà èyí máa ń fáwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti bí ọmọ sí àjò, tí wọ́n ti bí ọmọ sí jìna jìna láti fi fi àwọn ọmọ wọn mọ àwọn ẹbí y'òkú. Àsìkò yìí náà ni àsìkò tí máa ń kó gbogbo ẹbí pọ̀, tí inú gbogbo ẹbí, ará, ọ̀rẹ́ àti ojúlùmọ̀, tí inú gbogbo oníkálùkù wọn, tí inú wọn o dùn tí ayọ̀ wọn sì kun. Àsìkò yìí jẹ́ àsìkò pàtàkì ní orí lè ayé. Tó ṣe pé gbogbo àwọn ẹbí àti ará nìwọ́n nífẹ̀ẹ́, nìwọ́n sì ifẹ́ hàn sí ara wọn.